Àkókò mélòó ni o ṣètò agogo ìjí rẹ? Agogo ìjí mi wà níbi ago mẹ́fà òwúrọ̀. Tí mo bá ti jí, màá gbàdúrà, màá ṣe àwọn iṣẹ́ ilé tó yẹ kí n ṣe, màá sì wẹ̀, màá sì jáde.

Irú ojú ọjọ́ wo ni o fẹ́ràn jù? Èmi fẹ́ràn ojú ọjọ́ tí ó dára. Ojú ọjọ́ tí kùrukùru dára lọ́pọ̀lọpọ̀. Nígbà tí òjò bá fẹ́ rọ̀, ojú ọjọ́ a má a ṣe bíi wí pé ó lè jẹ́ kí ènìyàn ní ìdádúró ní ẹnu iṣẹ́. Àmọ́ tí ojú ọjọ́ bá dára, ènìyàn lè rí iṣẹ́ rẹ̀ ṣe.

Ṣé o fẹ́ràn rin àtẹ̀gùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn àtẹ̀gùn. Nígbà tí a bá fẹ́ lọ sí inú yàrá tí ó ga ní òkèrè, àtẹ̀gùn jẹ́ ǹkan tó lè jẹ́ kí ìrìnsẹ̀ yára kánkán. Àtègùn jé nǹkan to le dín wàhálà eèyàn kù nítorí pé àtẹ̀gùn dára lọ́pọ̀lọ́pọ̀.

Kí ni o má n ṣe láti tayọ síra àwọn alábàáṣiṣẹ́pọ̀? Ǹkan pọ̀ lọ́pọ̀lọ́pọ̀ tí mo ma n ṣe, mo ma n jí ní òru láti ṣe ìwádìí, mo sì ma n ṣe ìmọ̀ ìjìnlẹ̀ lọ́pọ̀lọ́pọ̀ kí n lè mọ àwọn ǹkan tí màá ṣe ti ma le fi tayọ àwọn alábàáṣiṣẹ́pọ̀ mi.

Ṣé o mọ̀ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkojú? Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ṣe lè dá ọkọ̀ dúró ní ìdojúkojú. Ní pópónà tí àwọn ọkọ̀ bá ń rìn àbí nígbà ḿí tí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ bá pọ̀ ní ojú pópó, mo mọ̀ bí a ṣe lè dá ọkọ̀ dúró.

Báwo ni o ṣe máà ń pàrọ̀ ọkàn nígbà tí iṣẹ́ bá pọ̀? A lè pàrọ̀ ọkàn tí iṣẹ́ bá pọ̀ nípa ká fi ara balẹ̀. Tí a bá ti fi ara balẹ̀, a o lè rí nǹkan pàrọ̀. Iṣẹ́ náà o sì lè yọrí sí rere ní àkókò tó yẹ kó yọrí sí rere.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá ń dúró dè nǹkan? Nígbà tí mo bá ń dúró dè nǹkan, mo máa ń ní sùúrù lọ́pọ̀lọpọ̀, mo sì máa ń fara balẹ̀. Nítorí tí a bá kánjú ní ìgbà mí, a lè pàdánù ohun tí ó yẹ ká rí gbà. Àmọ́ nígbà tí a bá ti fi ara balẹ̀, gbogbo nǹkan tí ọkàn wa ń bèrè fún, a ó lè rí gbà lásìkò tó yẹ.

Ṣé o fẹ́ràn pín oúnjẹ rẹ? Bẹ́ẹ̀ni, nígbà míràn mo máa ń pín oúnjẹ mi. Tí ó bá pọ̀ ju àbí tí mi i bá lè jẹ́ tán, màá pín fún àwọn tó bá wà ní ẹ̀gbẹ́ mi kí oúnjẹ náà lè kárí oníkálùkù kí gbogbo wa sì lè gbádùn ká sì wà ní ayọ̀ àti àlàáfíà.

Báwo ni o ṣe máa ń jí ní òwúrọ̀? Ní dédé, agogo mẹ́fà òwúrọ̀ ni mo máa ń jí ní ojoojúmọ́. Màá sì gba àdúrà, màá sì ṣe àwọn iṣẹ́ ilé tó yẹ kí n ṣe. Nígbà ta bá parí àwọn iṣẹ́ ilé tán, màá sì múra ibi iṣẹ́, màá sì kó ṣ'ọ́kọ̀, màá sì máa lọ sí ibi iṣẹ́ ti ọjọ́ mi.

Ìgbà mélòó ni o máa ń fọ ọwọ́ lójoojúmọ́? Lọ́pọ̀ ìgbà, ìgbà tí a bá fẹ́ jẹun la máa ń fọ ọwọ́ àbí ìgbà tí a bá parí iṣẹ́ tó ní ìdọ̀tí nínú àbí ìgbà tí a bá ṣe nǹkan kan la máa ń fọ ọwọ́. Ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà ta bá fẹ́ jẹun la máa ń fọ ọwọ́ bí ẹẹ́mẹẹta lójúmọ́.

Ṣé o má ń ṣe ìmúdójúìwọ̀n sọfituee rẹ? Bẹ́ẹ̀ni, mo ma ń ṣe ìmúdójúìwọ̀n. Àwọn èyí tí kò bá dára, mo ma ń yọ́ kúrò lórí ẹ̀rọ ayárabíàṣá mi, màá sì fi àwọn èyí tó jẹ́ ojúlówó ìgbàlódé sí orí rẹ̀.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Bẹ́ẹ̀ni o, mo máa ń fi àwọn fáìlì mi pamọ́ sí orí ẹ̀rọ ayélujára nítorí wípé tí a ò bá fi síbẹ̀ a lè pàdánù wọn lójijì. Kí eléyìí kó má ba à ṣẹlẹ̀, mo máa ń fi wọ́n pamọ́ sórí ẹ̀rọ ayélujára tí a pè ní cloud.

Ibo ni o máa ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ní ọ̀pọ̀ ìgbà, mo máa ń fi kọ́kọ́rọ́ mi sí abẹ́ tábìlì mi, àbí tí mo bá ń jáde lọ sí ìta, màá fi sí inú ọkọ̀ ayọ́kẹ́lẹ́ mi, àbí kí n fi sí àpò mi kó má baà sọnù.

Ìgbà mélòó ni ìrìnàjò rẹ lọ sí ibi iṣẹ́ máa ń gbà? Ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́, ó máa ń gbà tó bí wákàtí kan nítorí wípé a lè já sí inú súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀ ní ìgbà míràn àmọ́ ní ìgbà tí o bá sí súnkẹrẹ fàkẹrẹ ọkọ̀, ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́ bóyá àbọ̀ wákàtí kan.

Kínni ó ma ń mú ọ rẹ́rìn? Ni ọ̀pọ̀ ìgbà àwọn ǹkan tí ó má ń mú mi rẹ́rìn ni tí mo bá ń wo àwọn eré adẹ́rìn pòṣónú àbí tí mo bá wà nínú yàrá mi pẹ̀lú àwọn mọ̀lẹ́bí mi taa bá jọ ń fọ̀rọ̀, jó mi torí ọ̀rọ̀

Ṣé o ti lọ sóde rí? Bẹ́ẹ̀ni, mo ti lọ sóde ní àìmọye ìgbà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Ode àríyá, òde ìyàwó, òde ọ̀rẹ́, òde mọ̀lẹ́bí, òde lórísìírísì ni mo ti bá eeyàn lọ.

Ìrọ̀rí mélòó ni o máa ń lò? Èmi gẹ́gẹ́ bí ẹni kan tẹ́lẹ̀tẹ́lẹ̀, mi ò fẹ́ràn kí n má lo ìrọ̀rí. Àmọ́ nígbà tí ó yá, mo padà ń lo ìrọ̀rí ẹyọ kan. Ìrọ̀rí máa ń jẹ́ kí oorun kó dùn nígbà míràn, àmọ́ nígbà míràn mo lè má lo ìrọ̀rí.

Ṣé o ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn rí? Bẹ́ẹ̀ni, mo ti rìnrìn àjò lọ sí ìlú mìíràn ní ọ̀pọ̀ aimoye ìgbà. Mo tilẹ̀ fẹ́ràn láti máa rìnrìn àjò nítorí wípé ó dára lọ́pọ̀lọpọ̀. Ó máa ń jẹ́ kí n mọ ìlú mìíràn, ó máa ń jẹ́ kí n mọ ìlú tuntun, ó máa ń jẹ́ kí n mọ bí àwọn ènìyàn ṣe máa ń ṣe nǹkan ní àdúgbò àbí ní agbègbè tiwọn tí ó yàtọ̀ sí ọ̀nà ti tèmi.

Báwo ni o ṣe máa ń pàrọ̀ ọkàn rẹ? A lè pàrọ̀ ọkàn nígbà tí ọkàn wa bá balẹ̀ àbí nígbà tí gbogbo ǹkan tí a bá fẹ́ ṣe bá yọrí sí rere. A lè pàrọ̀ ọkàn nígbà tí àwọn èrò ńgbà wa bá wá sí ìmúṣẹ.

Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ìgbà tí ojú ọjọ́ bá dára, ìgbà tí kò bá sì kurukuru, ìgbà tí gbogbo ǹkan bá ń lọ déédé, ìgbà tí inú èèyàn bá dùn, ìgbà tí ẹ̀yàn bá ní ìfọ̀kànbalẹ̀.

Bẹ́ẹ̀ni mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Mo máa ń fi wọ́n pamọ́ si orii fóònù àbí ní orí ẹ̀rọ ayára bí àsá tí a mọ̀ sí kọ̀ǹpútà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Báwo ni o má n ṣe irun rẹ? Tí irun bá ti kún, a má n gbé lọ sí ọ̀dọ̀ àwọn tó má n fa orí, kí wọ́n bá wa fa sí ọ̀nà tí ó dára àti ọ̀nà tí ó mú kí ojú wa gúnrégé àti kí ó rẹwà.

Ṣé o mọ bí a ti ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ ni, kò sí ẹnikẹ́ni tí ò ní mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́. Ẹni tó bá ti ṣe ọmọ kékeré rí, yó mọ̀ bí a ṣe ń gun kẹ̀kẹ́, yó sì mọ bí a ṣe ń lòó láti lè lọ láti ibì kan sí ibòmíràn.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù níbi iṣẹ́ rẹ? Ohun èlò tó ṣe pàtàkì jù ọ̀ ni ẹ̀rọ ayára bí àṣá tí àwọn èyinbo ń pè ní kọ̀m̀pútà àti ohun èlò ayélujára tó jẹ́ Íńtánẹ́ẹ̀tì.

Báwo ní ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí ìṣe rẹ? Ìbáṣepọ̀ láàrin èmi àti olórí ìṣe mi jẹ́ ìbáṣepọ̀ tó lọ déédéé nítorí pé mi ò kí ń fi iṣẹ́ mi ṣeré. Mo máa ń lọ sí ibi iṣẹ́ ní ìgbàkígbà àti àkókò tí ó yẹ, mo sì máa ń kúrò ní ibi iṣẹ́ ní àkókò tí ó yẹ nígbà tí mo bá ti parí gbogbo iṣẹ́ mi lóòjọ́. Nítorí náà ìbáṣepọ̀ láàrin èmi àti olórí ìṣe mi ọ̀ ń lọ déédéé.

Ṣé o ti rìn pẹ̀lú ọkọ̀ ojú irin rí? A, mi ò tíì rìn pẹ̀lú ọkọ̀ ojúrin rí àmọ́ọ mo ti wọ ọkọ̀ ojúrin èyí tí ò ṣiṣẹ́ rí. Mo sì ti máa ń rí nínú ẹ̀rọ amóhùnmáwòrán bí wọ́n ṣe máa ń ṣiṣẹ́.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Bẹ́ẹ̀ni, mo jẹ́ ènìyàn tí ó má ń ṣe ètò ǹkan lọ́pọ̀lọpọ̀, nítorí pé ṣíṣe ètò dára ó máa ń jẹ́ kí iṣẹ́ lọ déédé, ó sì máa ń mú àbùkù kúrò ní ẹnu iṣẹ́ ní ìgbà tí èyàn bá ṣe àwọn ǹkan tí ó yẹ kí èyàn ṣe ní ojú ọjọ́.

Ṣé o máa n wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa wọ ago ọwọ́ nígbà tí mo bá ń jáde lọ sí ilé ìjọsìn àbí nígbà tí mo bá ń lọ sí ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ àbí tí mo bá ń lọ sí òde fàájì. Ago ọwọ́ dára fún ọmọ ọkùnrin lọ́pọ̀lọpọ̀, ó máa ń jẹ́ kí ìmúra jojú ó sì máa ń jẹ́ kí ìmúra gúnrégé.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé oúnjẹ? Ilé oúnjẹ, ó jẹ́ ibi tí ènìyàn lè lọ ní ìgbà tí o èébí bá ń pà yàn àbí ní ìgbà tí ó bá wu ọ ní kálúkù ni kí èèyàn lọ sí ilé oúnjẹ láti lọ jẹun.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ ṣe ṣíṣe? Àwọn ẹlẹ́gbẹ́ jẹ́ àwọn ẹni tí èèyàn ò lè tàdànù. Ó sì yẹ kí èèyàn bá wọn ṣe ṣíṣe nígbàkígbà àti lóòrèkóòrè. Nítorí pé àwọn ẹlẹ́gbẹ́ ni èèyàn máa ń rí bí sálọba nígbà tí èèyàn bá ní ìdójúkọ kan tàbí òmíràn.

Bẹ́ẹ̀ni mo máa ń wọ̀, mo máa ń wọ̀ nígbà tí mo bá ń lọ sí ibi iṣẹ́ àbí nígbà tí mo bá ń lọ sí ilé ìjọsìn. Ó dára lọ́pọ̀lọpọ̀ ó sì máa ń jẹ́ kí ojú ẹni gúnrégé ó máa ń jẹ́ kí ìjáde dùn.

Báwo ni o ṣe máa ń rí lílo àkókò? Lílo àkókò jẹ́ ohun tí èyàn gbọdọ̀ fi sí ọkàn, nítorí pé àkókò ò ṣe é mú solókun, ọjọ́ ò ṣe é mú solókun. Ènìyàn o gbọdọ̀ fi àkókò ṣeré tí àkókò bá ti lọ kò ṣe é rí padà mọ́.

Àkókò mélòó ni o máa ń jẹ oúnjẹ alẹ́? Èmi gẹ́gẹ́ bí ẹnìkan oúnjẹ alẹ́ mi mo máa ń jẹ ní bíi déédé agogo mẹ́jọ ní alé. Nígbà míràn o lè má tò agogo mẹ́jọ àmọ́ ní ọ̀pọ̀ ìgbà agogo mẹ́jọ òhun ni mo máa ń jẹ oúnjẹ alẹ́.

Ìgbà mélòó ni o máa ń lo fóònù rẹ lójoojúmọ́? A, mo máa ń lo fóònù mi ní ọ̀pọ̀ ìgbà, nítorí pé ibi tí mo ti má ń ṣe iṣẹ́ òjọ́ mi náà ni, mo má ń fi wo ohun tó ń ṣẹlẹ̀ ní gbogbo àgbáyé, mo sì má ń fi bá àwọn oníbàárà mi sọ̀rọ̀.

Ṣé o máa ń wọ ìborùn? Ní orílẹ̀ èdè Nàìjíríà, àwọn obìnrin ló máa ń wọ ìborùn, ọkùnrin ò kí ń wọ ìborùn. Nítorí ìdí èyí, mí ò kí ń wọ ìborùn.

Ṣé o má ń dé ní àkókò? Bẹ́ẹ̀ni, mi ò kí ń fi àkókò ṣeré. Mo ma ń lọ síbi tó yẹ kí ń lọ ní àkókò. Nígbà tí mo bá ń lọ ibi iṣẹ́ àbí ilé ìjọsìn, mo fẹ́ràn láti dé bẹ̀ ní àkókò. Kí èèyàn dé ibi iṣẹ́ àbí ilé ìjọsìn ní àkókò ó dára ní ọ̀pọ̀lọpọ̀.

Ṣé o ní aṣọ wíwẹ̀? Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Ó dára kí ènìyàn ní aṣọ wíwẹ̀. Ó jẹ́ ohun tí ó máa ń jẹ́ kí ìwé lọ dédé, ó sì jẹ́ ohun tí ó máa ń wuni ní ọ̀pọ̀lọpọ̀.

Bẹ́ẹ̀ni o, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Àwọn Yorùbá ti ilẹ̀ máa ń sọ pé "A bèrè ọ̀nà ò kí sínà". Nígbà tí ọ̀nà bá rú jú, ohun tí ó dára ni kí èèyàn béèrè ọ̀nà lọ́wọ́ àwọn arádúgbò tó mọ ọ̀nà. Tí èèyàn bá béèrè ọ̀nà, ó máa ń jẹ́ kí ibi tí èèyàn ń lọ kí èèyàn dé bẹ̀ ní kíá kíá. Nígbà náà ni èèyàn ò ní sọnù.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Jíjẹ gọ́ọ̀mù, ó jẹ́ ǹkan tí ó dára, bẹ́ẹ̀ ni kò sì tún dára. Ó dára nítorí wípé ó máa ń jẹ́ kí àwọn gbogbo èròjà tí ó wà ní ẹnu lọ dédé. Ìdí tí ó sì fi dára ni pé tí ó bá pọ̀ jù ó ma ba èyín jẹ.

Nígbà wo ni o máa ń fọ ọkọ̀ rẹ? O máa ń fọ ọkọ̀ mi nígbàkígbà àti òrékòrè. Nígbà tí mo bá fẹ́ jáde lọ sí ibi iṣẹ́ àbí tí mo bá fẹ́ lo sí ilé ìjọsìn. Kí èèyàn gbé ọkọ̀ tó dọ̀tí jáde kò buyì kun ẹ̀yàn. Nítorí náà mo máa ń fọ déédéé nigbàkígbà àti òrékòrè.

Ṣé o ní àgbàlá òjò? Bẹ́ẹ̀ni, àgbàlá mi tóbi, ó sì gba gbogbo nǹkan tí mo fẹ́. Ó gba ọkọ̀ mi, ó gba àwọn ohun ọ̀sìn mi, ó sì gba ààyè kékeré tí èmi àti àwọn ọ̀rẹ́ mi ti lè ṣe fàájì.

Ṣé o wọ gíláàsì? Bẹ́ẹ̀ni, mo maa ń wọ gíláàsì nígbà tí mo bá fẹ́ ṣiṣẹ́ ní orí ẹ̀rọ ayára bí àṣá mi àbí nígbà tí mo bá fẹ́ ka ìwé. Wíwọ gíláàsì dára fún ojú lọ́pọ̀lọpọ̀. Ó maa ń jẹ́ kí ojú rí nǹkan tí ó yẹ kí ènìyàn rí.

Irú bàtà wo ni o máa ń wọ̀? Mo fẹ́ràn kí n máa wọ bàtà tí ìtẹ̀lẹ̀ rẹ̀ ò ga púpọ̀ nítorí wípé yóò dùn gbé, yóò sì dùn sáré nígbà tí ó bá yẹ kí ènìyàn sáré. Ó máa ń dára ní ọ̀pọ̀lọpọ̀, ó dẹ̀ máa ń rọrùn láti wọ bàtà tí ò bá ga.

Orin wo ni o fẹ́ràn jù? Èmi gẹ́gẹ́ bí ẹni kan, mo fẹ́ràn orin Krìstẹ́nì, orin àwọn onígbàgbọ́ nítorí wípé ó máa ń jẹ́ ohun tó máa ń mú inú mi dùn ó sì máa ń mú ayọ̀ mi kún ní gbogbo ìgbà tí mo bá ń gbọ́ irú àwọn orin bẹ́ẹ̀.

Nígbà wo ni ó yẹ kí ènìyàn pàdé àwọn ọ̀rẹ́ rẹ̀? Ní ìgbà tí ó bá wu ènìyàn lẹ́yan lè pàdé àwọn ọ̀rẹ́ rẹ̀ àti wípé ní ọjọ́ ìsinmi tí ènìyàn ó bá lọ ibi iṣẹ́, àwọn àkókò yí ló yẹ kí ènìyàn pàdé àwọn ọ̀rẹ́ láti jọ ṣeré papọ̀.

Irú orin wo ni o fẹ́ràn láti máa gbọ́? Orin àwọn onígbàgbọ́, orin tí ó mu ọgbọ́n dání, orin tó ṣe é jó sí, orin tó gbé ògo oluwa ga, orin tó bu yiì kún èyàn, tí è ṣe orin ìsọkúsọ. Irú àwọn orin yìí ló dára kí ènìyàn máa gbọ́.

Nígbà wo ni o má ń ṣe ìmótótó ilé rẹ? A má ń ṣe ìmótótó ilé ní àárọ̀ kùtùkùtù ní ojoojúmọ́, pàápàá jùlọ ní ọjọ́ ìsinmi. A má ń tún ilé ṣe, a má ń fọ aṣọ, fọ abọ́, gbá ilẹ̀, a sì má ń ṣe ìtọ́jú gbogbo àyíká.

Báwo ni o ṣe máa ń rí dájú wípé ọjà rẹ dára? Títa ọjà tó bá dára fún àwọn oníbàárà ó dára lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó lè pe oníbàárà tuntun wá, ó sì lè jẹ́ kí àwọn oníbàárà àtijọ́ náà kí wọ́n dúró. Títa ọjà tó dára tó sì pé ojúlówó, ó jẹ́ ǹkan tí ó máa ń mú kí ọjà gbòòrò sí i.

Báwo ni o ṣì máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Ọ̀rọ̀ ayélujára ó jẹ́ ẹ̀rọ tí a máa fi ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ ní ayé òde òní. A lè lo fóònù, a sì tún lè lo kọ̀ǹpútà, a sì lè tẹ tá ń pè ní àtẹ̀rànsẹ́.

Ṣé o wọ aṣọ àkayòrí ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, ká ṣe àṣeyọrí níbi iṣẹ́, ó jẹ́ ohun tí ó dára lọ́pọ̀lọpọ̀. Ó máa ń bu iyì kún ẹni, ó sì máa ń jẹ́ kí orí èèyàn wú nígbà tí èèyàn bá ṣe àṣeyọrí ní ibi iṣẹ́.

Báwo ni o ṣe máa ń ṣètò àwọn méèlì rẹ? A máa ń ṣètò àwọn méèlì ní orí ẹ̀rọ tá ń pè ní kọ̀ǹpútà, a ó kọ wọn kalẹ̀, a ó sì fi wọ́n ránṣẹ́ sí àwọn ta bá fẹ́ fi ránṣẹ́ sí.

Ṣé o féràn ìṣe ìtagbangba? Ìṣe ìtagbangba ó jẹ́ ìṣe tó lè pe èrò wá, ó sì lè jẹ́ kí àwọn èèyàn tètè rí iṣẹ́ ọwọ́ tí èèyàn bá n ṣe. O lè mú owó wọlé ní kíá kíá, ó sì lè jẹ́ kí èèyàn di gbajúmọ̀ ní àárín ìlú.

Ṣé o máa n bínú nígbà tí o bá wà nínú ọkọ̀? Oríṣìíríṣìí nǹkan ló lè mú ni bínú nígbà tí èèyàn bá wà nínú ọkọ̀. Àmọ́, pàápàá jùlọ èèyàn gbúdọ̀ ní àmúmọ̀ra àti àmójúkúrò ní ibi nǹkan tí èèyàn bá wà nínú ọkọ̀.

Ṣé o má ń di ọjà ààbò nígbà tí o bá wà nínú ọkọ̀? Nígbà tí èèyàn bá wà nínú ọkọ̀ oríṣìíríṣìí nǹkan ló lè ṣẹlẹ̀, àmọ́ pàápàá jùlọ èèyàn gbọ́dọ̀ ní àmójúkúrò èèyàn sì gbọ́dọ̀ dákẹ́ jẹ́ nígbà tí èèyàn bá wà nínú ọkọ̀ pẹ̀lú àwọn ẹni tí èèyàn ò mọ̀ rí tẹ́lẹ̀.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Oríṣiríṣi ọ̀nà la ti lè gbà ran àwọn ènìyàn lọ́wọ́, nípasẹ̀ tówó, nípasẹ̀ ti oúnjẹ, nípasẹ̀ ká gba ènìyàn nímọ̀ràn àbí ká ṣe àbẹ̀wò. Oríṣiríṣi ọ̀nà ni èyàn ti lè gbà àwọn èyàn lọ́wọ́ ní ayé òde òní.

Ṣé o máa ń kọ ìròyìn ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, ìròyìn ṣe pàtàkì ó sì ṣe kókó kí ènìyàn mọ àwọn nkan tí ó ń ṣẹlẹ̀ ní àdúgbò àbí ní orílẹ̀ èdè. Ìròyìn jẹ́ nkan tí èèyàn gbudọ̀ máa fetísílẹ̀ fún nígbàkígbà àti òrékòrè.

Ṣé o mọ ìtumọ̀ orúkọ rẹ? Bẹ́ẹ̀ni, mo mọ ìtumọ̀ orúkọ mi. Ẹni tó ń se ọlá, tó sì ń gbé nínú ọlá, tó sì ń jẹ nínú ọlá, tó ń mu nínú ọlá, tó ń wẹ̀ nínú ọlá. Èyí ni ìtumọ̀ orúkọ mi.

Báwo ni o ṣe ma n kojú àwọn ìṣòro ní ibi iṣẹ́? Oríṣìíríṣìí ìṣòro ló lè yọjú sí ènìyàn ní ibi iṣẹ́. Àmọ́ ọ̀nà tí a bá gbé gbà àti ọ̀nà tí a bá fi wo àwọn ìṣòro náà ni ó sọ bí ènìyàn ma ṣe kojú àwọn ìṣòro náà sí.

Ṣé o ti gun alùpùpù rí? Bẹ́ẹ̀ni, mo ti gùn ún rí. Mo máa ń gùn ún lọ sí ibi iṣẹ́ àbí ilé ìjọsìn ní ọjọ́ ìsinmi. Lọ́pọ̀ gbogbo ìgbà, mo máa ń gùn ún ní àràárọ̀ tí mo bá ń lọ sí ibi iṣẹ́.

Kíni o máà n ṣe ní òwúrọ̀ kọ̀ọ̀kan? Tí mo bá ti jí ní òwúrọ̀, màá kọ́kọ́ gbàdúrà, tí n bá ti gbàdúrà tán, màá ṣe àwọn iṣẹ́ tó yẹ kí n ṣe, màá jẹun, màá sì múra ibi iṣẹ́ òjọ́o mi. Àwọn ǹkan wọ̀nyí ni mo máa n ṣe ní òwúrọ̀ kùtùkùtù.

Ṣé o máa n sùn ní ọ̀sán? Bẹ́ẹ̀ni, ní ẹ̀kọ̀okan mo ma n sùn ní ọ̀sán àmọ́ kò kín n ṣe gbogbo ìgbà. Lẹ́ẹ̀kọ̀kan tí oorun bá kùn mí, mo ma n sùn lọ́sàn. Àmọ́ ìgbà míràn tí iṣẹ́ bá pọ̀, mi ò ní ráyé sùn.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn àti fún ènìyàn ní ẹ̀bùn? O ṣe kókó ó sì ṣe pàtàkì àmọ́ èèyàn gbọ́dọ̀ ra ẹ̀bùn tí agbára èèyàn bá kà tí owó rẹ̀ ò sì ní gun ni lápá.

Ṣé o máa ń gba àwọn méèlì àìwúlò? Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀ ìgbà àwọn méèlì tí ò wúlò máa wọ orí ẹ̀rọ ayárabíàṣá mi, àmọ́ ní ọ̀pọ̀ ìgbà mo máa mú wọn kúrò àbí kí n ti ẹ fi wọ́n sílẹ̀ kí n má a dé ibẹ̀ rárá.

Ṣé o ní irungbọ̀n? Bẹ́ẹ̀ni, mo ní irungbọ̀n kékeré kan. Mo ma ń tọ́jú rẹ̀ lóòrèkóòrè. Mo ma ń fi òróró pa á, mo sì ma ń gbé lọ sí ilé àwọn tó má ń gẹrun ko ma n ba mi túnṣe nígbà gbogbo.